Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ó jẹ́ ohun tí mo fẹ́ràn tí mo sì nífẹ̀ẹ́ láti máa ṣe. Àkọ́kọ́ náà, tí n bá ní ìnáwó ṣe, mo fẹ́ràn kín máa jáde láàárín ọ̀sẹ̀ kín máa lọ sí ìnáwó yálà, òde ìyàwó ni, òde òkú ni, ìsọmọlórúkọ ni, eyikeyi òde tó bá wù mí jẹ, mo fẹ́ràn rẹ̀, mo nífẹ̀ẹ́ sí i gan. Iyẹn dúró bẹ́ẹ̀. Ohun tí n máa ṣe tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ràn kí n lọ máa ṣe, kí n lọ máa gbá bọ́ọ̀lù orí pápá, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tàbí bẹ́ẹ̀ kí n lọ máa wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Àwọn èyí jẹ́ ohun tí mo máa ń ṣe tó bá ti di òpin ọ̀sẹ̀ dáradára. Fún ìdí èyí, fún ìdí kan tàbí kejì tí kò bá sí ààyè láti gbá bọ́ọ̀lù orí pápá or, tí kò bá sí ìnáwó ṣíṣe, ẹ bí à tó rí pé ní òjò rọ ni tàbí torí pé ní ìdíwọ́ kan wà tó ṣe pé ní ó pàtàkì fún wa láti ẹ tí àwọn ohun tí máa ṣe yìí tí kò ní bọ́ sí i, èmi a máa wà nínú ilé, èmi sì máa, máa wà nínú ilé, màá ma, màá ma, màá máa rẹjú. Bẹ́ẹ̀, màá sì máa, màá máa tayò orí láti orí television mi, màá máa play game. Èyí jẹ́ yálà PS4 ni tàbí PS5. Àwọn ohun tí màá ṣe lánàá fún òpin ọ̀sẹ̀ nìyẹn. Torí pé ní òpin ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ tí a máa fín, tí a máa fín, tí a máa fín rẹjú dáadáa ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ padà ni ọjọ́ ajé. Fún ìdí èyí, àwọn ohun tí màá ṣe nìyẹn.

Èmi ò tíì gun ọkọ̀ ojú omi rí o. Agbègbè ibi tí èmi gbé kò sí omi níbẹ̀, so kò fi ààyè sílẹ̀ fún mi láti gun ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n bẹ́ẹ̀, mo ti lọ sí àwọn ìlú tó ṣe pé ní ọkọ̀ ojú omi wà níbẹ̀ táwọn èyàn sì máa ń gun dáradára. Ṣùgbọ́n mo kò máa lọ n fojú mi rí. Tí bá dé ìlú náà, tí wọ́n bá sọ pé ọkọ̀ ojú omi wà ní agbègbè kan tó máa fi ń gbé wọn lọ, mo máa nífẹ̀ẹ́ láti lọ rí ọkọ̀ ojú omi yẹn. Ṣùgbọ́n mi ò, mi ò tí gun ọkọ̀ ojú omi rí. Mi ò tí ì gun fún bíi kan àbí kejì rí.